Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìna gígẹ. Pásítọ̀ ni wọ́n máa ń pè mí nígbà tí mo wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti ilé ìwé girama torí wipé mo fẹ́ràn láti máa wàásù nípa Jésù Kristi. Láti kékeré ni àwọn òbí mi ti fi mí mọ ọ̀nà ìgbàgbọ́, ọ̀nà ìgbàyè Jésù Kristi. Láti ìgbà náà ni mo fẹ́ràn láti máa sọ nípa Kristi fún àwọn ẹlòmíràn. Nítorí náà ni àwọn, àwọn akẹ́kọ̀ọ́ akẹgbẹ́ mi ti ń pè mí ní, ẹ́, pásítọ̀ láti ìgbà náà. Èyí sì jẹ́ ọ̀nà náà tí mo tọ̀ nígbà tí mo dàgbà tán.

Rárá o, mi ò kí ń wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́ mi. Oun ti o fa èyí ni wípé, ile mi ni mo ti n sise. Mi ò dé tí ní ọ́fíìsì, mi ò tí ní ọ́fíìsì tó yàtọ̀ sí yàrá mi. Ti iṣẹ́ mi bá ti gbèrú si, pẹ̀lú ore-oofe Ọlọ́run, iṣẹ́ mi ti ń gbèrú si díẹ̀díẹ̀. Díẹ̀díẹ̀ ni mo máa wá àwọn ohun èlò tí ó tọ́, tí ó lówó lórí díẹ̀ torí pé yóò ràn mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ mi. Nígbà tí ó bá ti ń pa owó wọlé si, màá le ní yàrá tí mo le máa lò fún iṣẹ́ mi. Pẹ̀lú èyí, màá le máa wọ aṣọ tí mo lè máa wọ̀ lọ ibi iṣẹ́ ní ìta. Ti ọ́fíìsì ba wa ni ita ma le mo wo ni inú ile, torí pe mo mo wípé ti n ba bowo fún òfin to de iṣẹ́ o maa fún mi ni àǹfààní láti le se iṣẹ́ náà dáradára kì kan se pé torí pé mo wà ní inú ilé nìkan, tàbí kí ń ṣe torí pé mo wà ní inú ilé, kì ń ṣe torí bẹ́ẹ̀ ni mo ṣe gbúdọ̀ ṣe ohun tó wù mí nípa iṣẹ́ mi. Mo ni láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ náà ṣe gbà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn kí n má a rin òkè ṣùgbọ́n apa ibi tí mò ń gbé àti ọ̀nà tí mo sábà ń gbà kì í ṣe ibi tó wà ní ibi òkè àti wípé mo lè má jẹ ẹni tó fẹ́ràn kó má a gba fẹ́ tàbí kó má a jáde nísọ̀nsàn ṣùgbọ́n gẹ́gẹ́ bi ẹ́ni tó lókun lára tó fẹ́ràn láti má a pe ara rẹ̀ ní ìjà tí ń bá rí àǹfààní láti gun òkè bóyá torí pé ó já sí ibi tí mò ń lọ bẹ́ẹ̀ni tàbí tó bá jẹ́ ọ̀nà láti lè jẹ́ kí ara mi jí pépé si, ẹh òun tí màá fẹ́ràn láti ṣe ni torí pé mo fẹ́ràn kí ara mi kó má a gbá yágíyágí nígbà tí nípasẹ̀ ṣíṣe ẹh eré ìdárayá tí a lè pè ní ẹsàsáísì.

Ohun kan gbòógì tí mò ń lò lójoojúmọ́, òun ni ẹ̀rọ ìléwọ́ mi. Torí wípé fún àkókò yìí, òun ni, ó dúró gẹ́gẹ́ bí ọ́fíìsì mi. Ní ọdún díẹ̀ sẹ́yìn, bí ọdún márùn-ún sẹ́yìn, márùn-ún bẹ́ẹ̀ni ni mo ti rà á. Márùn-ún sí mẹ́fà sẹ́yìn ni mo rà á látàrí láti inú ère iṣẹ́ tí mo ṣe sẹ́yìn. Àti gba na o dẹ ti wúlò fún mi dáradára. Mo ti pa owó gan-an tí mo fi rà á, mo ti pa padà àti jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n mò ń, mò ń lérò láti ra ẹ̀rọ ìléwọ́ mìíràn tó tún máa jẹ́ kí iṣẹ́ mi kó yá sí i, kó tún mú èrè wá sí i láìpẹ́.

Gẹ́gẹ́ bì, àkọsìlẹ tì fòònù mì màà ń gbèwà, mòrì wìpè ìgbà nà mò lè lò gìgà, gìgàbàìtì kàn-àn tàbì jù bẹẹlọ ẹ, mo máa ń ra data mi, ẹ ń, ìgbéwọn data mi ó jẹ́, ẹn, data oṣù oṣù, ṣùgbọ́n ó tún níṣe pẹ̀lú bí òwó bá ṣe wà lọ́wọ́ mi sí. Tí owó bá wà lọ́wọ́ mi dára dára, mo lè ra data gíga báìtì márùn-ún tàbí jù bẹ́ẹ̀ lọ ní oṣù. Ìgbà mìíràn mò lè lò ó tán lọ́sẹ̀ kan, ìgbà mìíràn ó lè ju, ó lè tó ọ̀sẹ̀ méjì. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà, data oṣù kan tí mo máa ń rà ó máa ń, ó máa ń, ó máa ń pẹ́ ju ọ̀sẹ̀ kan lọ tí mo fi ń lò ó tán. Láìpẹ́, mo dẹ̀ tí ń gbálérò láti ra data tó pọ̀ dára dára torí pé àwọn nǹkan wà tí mi ò lè tíì ṣe, tí mo ti lè ṣe torí data tí ó máa ń jẹ. Tí mo bá ti ní data dára dára báyìí, mo lè máa ṣe àwọn iṣẹ́ tó, tó nílò data àti, ehn, láti ka àwọn ìwé tí yóò tún ràn mí lọ́wọ́ láti ní òye sínú ipá iṣẹ́ tí mò ń ṣe àti nípa bí ayé ṣe rí, ní gbò, ní, ẹẹ, bí ayé ṣe rí tàbí bí ǹkan ṣe ń lọ ní àkókò tí a wà yìí.